Àń, ẹ̀ẹ̀kan ni mo máa ń wo àwòrán lójoójúmọ́. Ṣùgbọ́n bí mo bá fẹ́ lo púrógírámù ní ìgbà mìíràn, o lè jẹ́ ẹ̀ẹ̀méjì. Bóyá láàárọ̀ tí mo wà ní ṣọ́ọ̀bù, mo fẹ́ ti ṣọ́ọ̀bù múra lọ sí púrógírámù aṣálẹ́, mo lè tàn wo gíláàsì. Ṣùgbọ́n bí mo bá jáde lẹ́yìn kí n lọ sí ìdí ọjà mi, ẹ̀ẹ̀kan ni mo ó wò ó lójúmọ́. Ẹ̀ẹ̀kan kí n tó jáde ni mo máa ń wò ó ní ojúmọ́. Ṣùgbọ́n níjọ́ tí púrógírámù bá wà tí ìpàdé bá wà, mo lè wò ó ní ẹ̀ẹ̀méjì kí n tó jáde lọ.

Ayo Ọlọ́run ni ó máa ń mú mi rẹ́rìn-ín. Ohun tó máa ń mú mi rẹ́rìn-ín ni ayo Ọlọ́run. Akọkọ ni ayo ìgbàla o kan mi. Ràṣí bí Ọlọ́run mi ṣe ń ṣe mi lánàá tó ń ṣe mi lóore. Ó máa ń pa mí lẹ́rìn-ín. Inú mi máa ń dùn nípasẹ̀ oore Ọlọ́run nínú ayé mi àti nínú ilé mi. Lórí ọmọ lórí ọkọ, Ọlọ́run máa ń pa mí lẹ́rìn-ín, torí pé Ọlọ́run ni ipànílẹ̀rìn-ín kéesí ènìyàn. So mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tó ń pa mí lẹ́rìn-ín ayọ̀.

Rárá, n kò fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí torí pé obìnrin ni mí. N kò fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí, obìnrin kì í sábà fún ènìyàn lẹ́jẹ̀. Àwọn dọ́kítà wọn kì í sábà gba ẹ̀jẹ̀ lára obìnrin. So nítorí ìdí yìí, n kò fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí. Èni pẹ̀lú, n kò fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí rárá. N kò fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí o.

O ní ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí tí mo bá fẹ́ jáde nínú ilé tí ẹnikẹ́ni kò mọ̀ àfi àwọn tí mo bá júwe ibẹ̀ fún, àfi àwọn ọmọ mi tí wọ́n mọ ibẹ̀ àti ọkọ mi tó mọ ibẹ̀. Ibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ sí, ó jẹ́ ibi ìpamọ́ tí ẹnikẹ́ni kò lè mọ̀ àfi àwọn tí mo bá sọ fún.

Bẹ́ẹ̀ni, mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Mo bá ti rí pé wọ́n ṣiṣẹ́ kárakára, mo máa ṣe àfikún owó iṣẹ́ wọn. Pàápàá ní òpin ọdún, iyen bí ọdún bá ti ń lọ sópin, mo máa mú inú wọn dùn nípa fífi owó kún owó wọn. Inú wọn á sì dùn. Bí mó máa ń fi fún àwọn òṣìṣẹ́ mi ní owó àfikún.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìròyìn. Èmi kì í kọ ìròyìn, ṣùgbọ́n mo máa ń ka ìròyìn. Tí ó bá jáde ní orílẹ̀-èdè wa tàbí ní ìlú tàbí ní agbègbè wa, mo máa ń kà á ni, kì í ṣe pé mò ń kọ. Torí pé èmi kì í ṣe àwọn tó ń kọ ìròyìn, èmi kì í ṣe journalist, ṣùgbọ́n mo máa ń kà á, mo máa ń ka ìròyìn ní ibi iṣẹ́ mi nínú ilé, nídi ọjà. Mo máa ń ka ìròyìn láti fi mọ ohun tí ń lọ ní ìlú. Mo máa ń kà á ni kì í ṣe pé kíkọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò láti ibi iṣẹ́ mi. Mo máa ń dé ní àkókò, kì í pé kì í lé. Déédé àkókò tí wọ́n mọ̀ mí mọ̀ náà ni mo máa ń dé. Mo máa ń dé ní àkókò. N kò pẹ́ ju àkókò tí mo máa ń dé lọ. Torí àkókò tí mo máa ń dé náà ni mo máa ń dé. N kò ì fi àkókò mi kún.

Bẹ́ẹ̀ni, omi tí mo máa ń mu máa ń pọ̀ lójoojúmọ́. Tó jẹ pé mo fẹ́ràn omi ní mumu. Mo máa ń mu omi torí omi dára lára. Omi ń fọ ìdọ̀tí kúrò nínú omi ara àti ẹ̀jẹ̀. Omi mi mu òun ràn ẹni lọwọ láti ní alafia láti wẹ ọkàn ènìyàn mọ. Nínú lọ́un, mo máa ń mu omi lójoojúmọ́ pọ̀.

Ìbéèrè yìí kò kún tó. Bóyá ohun tí ẹ fẹ́ sọ ni pé ṣé mo máa ń ṣe eré ìdárayá. Ṣùgbọ́n ìbéèrè yìí ń sọ pé ṣé o máa ń ṣe eré ìdani. Kò sí oun táa le pè ní eré ìdáani. Ṣùgbọ́n eré ìdárayá. Mo máa ń ṣe eré ìdárayá. Ṣùgbọ́n eré ìdáani ni ẹ béèrè. Kò sí ìdáani nínú èdè Yorùbá. Ó kò sí pé ìdárayá.

Ìbéèrè yìí pẹ̀lú kò já gaara tó. Ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún? Kò, ìbéèrè yìí kò ní ìtumọ̀ dáadáa tó. Ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún? Kò ní ìtumọ̀ dáadáa tí a lè fi fún un ní ìbéèrè, torí pé kò, kò, kò ní ìtumọ̀ ta fi le rí ìdáhùn fún. Ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún? Ọjọ́ ìsinmi, fún ọjọ́ ìsinmi ọdọọdún, tí o bá ṣe Sunday pé ọjọ́ ìsinmi mélòó, ọjọ́ mélòó ni ó ní fún ìsinmi ọdọọdún, kò yé mi dáadáa, kò ní ìtumọ̀ tó, torí ìbéèrè n ko kùn tó.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni wípé, mo máa ń kọ àwọn mìíràn sílẹ̀, kí n má baà gbàgbé, kí n lè bá rántí wípé mo kọ àdéhùn, mo ṣe àdéhùn pẹ̀lú ẹni kan. So nípa bẹ́ẹ̀, màá le rántí. Mo bá ti ṣí ìwé àkọsílẹ̀ mi wò, màá rántí, màá ṣì le è ṣe ohun tó yẹ láti ṣe láti rántí nípa àdéhùn tí mo, tí mo ṣe. Bóyá sí Ọlọ́run tàbí sí ènìyàn, mo máa ń kọ àkọsílẹ̀ ni, kí n má baà gbàgbé.

Mo máa ń lo ọ̀ṣọ́ ara iyun bíi aṣọ nìkan, so ní ìwọ̀ntúnwọ̀nsì. Mo jẹ́ ẹni tó máa ń lo ọ̀ṣọ́ ní ìwọ̀ntúnwọ̀nsì, aṣọ àti gèlè, àwọn èémí kiri lọ. Ọ̀ṣọ́ ìwọ̀ntúnwọ̀nsì ni mo máa ń lò. Ọ̀ṣọ́ ìwọ̀ntúnwọ̀nsì kò sẹ́ni tí kì í ṣọṣọ ṣùgbọ́n kó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì. Ìwọ̀ntúnwọ̀nsì ni mo máa ń lo ọ̀ṣọ́.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò pẹ̀lú ọkọ̀ ojú irin rí, mo ti wọ̀ ọ́ lọ sí Kaduna rí, mo ti wọ̀ ọ́ lọ sí Kano rí, mo sì ti wọ̀ ọ́ padà wá sí ìlú Ìbàdàn ní Oyo State. So, mo wọ ọkọ̀ ojú irin rí dáadáa, mo wọ tí ojú irin rí dáadáa.

Bí mo ṣe máa ń ṣe ìbáṣépọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ní wípé àlàáfíà wà láàárín èmi àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Ìpọ yóò dì, ìpọ yóò ṣánú fún Sioni nítorí ìgbà àti ṣe ojúmìrì sí ní tòótọ́ àkókò náà dé. Ètò àkókò àánú ló gbé orí afẹ́fẹ́ láti ilé iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International, Olú Adéníyì Ológbòròkù.

N j'ọ́ Tanasi. N kò fẹ́ràn coffee, ṣùgbọ́n tea ni mo, ni mo fẹ́ràn. N kò fẹ́ràn coffee rára. Coffee kò bá mi lára mú. Coffee kò bá mi lára mú, ṣùgbọ́n mo máa mú tea. Mo máa mú tea lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo fẹ́ràn tea ju coffee lọ. Mo fẹ́ràn tea ju coffee lọ.

Mo fẹ́ràn ẹgbẹ́ eré ayò títa. Mo fẹ́ràn ayò títa, mo like e Ọjà eré ìdárayá tí mo like. Eyan ayò, ayò títa, ayò ọlọ́mọ, ìbáṣẹ̀sẹ̀ tó ní káàdì. Mo máa ń ta á. So eré ìdárayá tí mo like ni mo fẹ́ràn ayò títa. Eré ìdárayá yàtọ̀ sí kìí èniyan ò ṣàré. Mo fẹ́ràn ayò títa.

Èmi kìí wọ ọ̀ṣọ́ àṣejù, èmi kò e lo yẹtí, bẹ́ẹ̀ ni n ò lè lo ẹ̀gbà ọrùn. Sùgbọ́n tí ó bá jẹ́ ọ̀ṣọ́ ìwọ̀ntúnwọ̀nsì, mo máa ń ṣe, mo máa ń ṣe ọ̀ṣọ́, ṣùgbọ́n ní ìwọ̀ntúnwọ̀nsì, èmi kò lè fi í séti, bẹ́ẹ̀ ni n kò lè fi í sọ́rùn. Lẹ́yìn aago àti aṣọ tí ó bá mọ́. Aṣọ tó mọ́ ni mo máa ń wọ̀ mo sì máa ń lo ago. Ṣùgbọ́n èmi kò lè fi ǹkan sí etí tàbí sí ọrùn. Afi aago nìkan. Mo máa ń lo ago ó sì máa ń lo aṣọ ìwọ̀ntúnwọ̀nsì.

Yàrá wo ni nínú ilé mi ni mo fẹ́ràn jù? Yàrá tí mo máa ń sùn náà ni mo fẹ́ràn jù nínú rẹ̀ gbogbo yàrá ló dára. Ṣùgbọ́n èyí tí mo máa ń sùn náà ni mo fẹ́ràn jù torí inu èyí tí mo máa ń sùn ibẹ̀ náà ni, òní mo fẹ́ràn. Ibẹ̀ ni àwọn ǹkan mi sí wà. Ibẹ̀ ni mo kó ẹrù mi sí. Yàrá tí mo máa ń sùn nínú ilé mi náà ni èyí tí mo fẹ́ràn jù torí ibẹ̀ ni mo máa ń sùn.

Bẹ́ẹ̀ni, mo ní àwòrán lára. Kódà mo ní àwòrán lójú nítorí pé mo ní tribal mark lójú. So, àti ní apá mi. So, mo ní àwòrán tribal mark. Mo ní àwòrán ní ojú àti ní apá mi fún àmì ìdánimọ̀ pé mo jẹ́ ọmọ Yorùbá rere. Mo jẹ́ ọmọ Yorùbá rere. Mo ní àmì lọ́jà.